Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí mo ní kò ní ìdáàbòbo òòrùn lára, ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ẹnu iṣẹ́ ni mo wà, ó ti ní akoto kan tí a máa ń dè. Akoto yìí ni àwọn onímọ̀ ẹ̀rọ lẹ́nu iṣẹ́ máa ń dè. Akoto yìí tí ń bá ti dè bí ìdáàbòbo lò jẹ́ fún orí mi láti gba orí mi kí i láti dáàbòbo orí mi torí òòrùn. Nígbà mìíràn, òòrùn máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àwọn ibi tí a ti ń ṣe iṣẹ́. Tí mo bá ti dè akoto yìí, ó máa n dàbí ìdáàbòbo òòrùn fún mi kì í sì jẹ́ kí òòrùn kí ó pa mí púpọ̀. Nígbàkígbà tí mo bá ti dè akoto yìí, ọkàn mi máa ń balẹ̀. Kì í ṣe wípé ó dààbòbo òòrùn nìkan. Ni àwọn ibi tí a ti ń ṣiṣẹ́, àwọn mìíràn máa ń wà ní òkè pátápátá tí wọ́n yóò ti máa ṣe iṣẹ́. Àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ṣe iṣẹ́ dẹ̀ lè ṣeèṣì jà bọ́ gbogbo àwọn tó wà ní sàlẹ̀ tó ń ṣiṣẹ́. Ó lè bà wọ́n lórí kó ṣe wọ́n lè ṣe. Nítorí ẹ́ ni wọ́n ṣe kì wá nílò wípé ẹnikẹ́ni tó bá fẹ́ lọ síbi tí a ti ń ṣe iṣẹ́, ní iṣẹ́ bírìsòpé tàbí àwọn iṣẹ́ à ń gufa irin tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A gbọdọ̀ máa dè akoto yìí. Akoto yìí ó máa dààbòbo orí wa kúrò lọ́wọ́ gbogbo ìjàmbá tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tí n kò bá sí lẹ́nu iṣẹ́, mo ní fìlà bentigọ̀ tí mo máa ń dè láti lè dààbòbo orí mi kúrò lọ́wọ́ òòrùn.

Ó léwu lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa bínú nígbà tí ó bá wà nínú ọkọ̀. Pàá pàjùlọ tó bá jẹ́ wí pé èmi ni mo jẹ́ awakọ̀ tí mò ń wa ọkọ̀. Irú àṣìkò bẹ́ẹ̀ kọ́ lo yẹ kí ènìyàn máa bínú. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi kì í ṣe onínú fùfù tí ó máa ń tètè bínú bóyá ǹkan kékeré kan ṣẹlẹ̀ tàbí mo ní gbolohun asọ pẹ̀lú láàárín èmi àti ìyàwó mi tàbí ọ̀rọ̀ aiyèdè kan ṣẹlẹ̀ láàárín èmi àti ẹni tó jọ wa nínú ọkọ̀, tàbí ohunkóhun tó ń kò lè ṣẹlẹ̀. Èmi kì í ṣe ǹkan tó máa ń bínú, ìbínú ò sì dára. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi yẹ wá wípé ẹni tó bá ń bínú, gbogbo àwọn kíní, gbogbo àwọn ẹ̀yà ara ẹ̀ gan, ó máa tètè darúgbó. Torí ẹni tó ń fajuro, tí ò ń rẹ́rìn-ín, tó jẹ́ pé gbogbo ìgbà ló ń bínú, irúfẹ́ ni bẹ́ẹ̀, ó máa ń tètè darúgbó. Ẹ̀mí e ò sì níí gùn. Ṣùgbọ́n tí mo wà nínú ọkọ̀, bóyá mo ti wà nínú ọkọ̀ ni tàbí n kò sí nínú ọkọ̀, mi kì í sábà bínú. Tó bá wá, tún a jẹ́ pé èmi ni mo ń wa ọkọ̀, ó léwu lọ́pọ̀lọpọ̀. So, nítorí náà mo gbà àwọn ènìyàn níyànjú wípé kò dára kí ènìyàn máa bínú, ìbínú ò dára rárá.

Àmàlà iṣu pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú òun ni mọ fẹ́ràn láti máa jẹ jù lọ. Nígbà tí a wà ní abúlé, oúnjẹ yìí ni ìyá àgbà máa ń dáná fún wa tí ó ṣì máa ń wùn wá jẹ lọ́pọ̀lọpọ̀. Àmàlà iṣu, àmàlà dúdú la máa ń pè, tó bá ti ròó, èmi náà tiẹ́ mọ́ rò nígbà tí ó tó àsìkò kan. Fún ara mi, mo lè ro àmàlà tí gbogbo á máa fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tó máa máa gbóná ta ma má máa làágùn bọ ìyí nídìẹ. Àmàlà dúdú, àmàlà iṣu pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú òun ni mo fẹ́ràn láti máa jẹ jù lọ. Tí Ọlọ́run bá ṣì ṣe é tí mọ bá rí àwọn oríṣìíríṣìí nínú ọbẹ̀ náà bí abọ́dí, fùkù, gbàgbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ti inú ẹran, àwọn ilé ìṣe ara lóore ju ẹran gidi lọ. Tí mọ bá rí àwọn ti inú ẹran yìí tí mo wá fi lè, tí mo rí ẹlẹ́rìndòdò kan tí ó dára tí mo fi tẹ̀ ẹ, èyí máa ń mú nu midùn lọ́pọ̀lọpọ̀. Àmàlà dúdú àti ọbẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ewédú òun ni mo fẹ́ràn láti máa jẹ jù lọ.

Ìyálẹta ni mo fẹràn ju lo Ìyálẹta jẹ́ àkókò tó wà láàárín ọ̀sán àti àṣálẹ́. Ní àkókò yìí oorun ti ń wọ̀, gbogbo àwọn òṣìṣẹ́ tí ń darí lọ sí ilé, àwọn tó lọ sóko tí ń bọ̀, tí ń padà bọ̀ sí ilé, àwọn tó ń ròdò, pàápàá náà tí ń padà wá sí ilé. Ní àkókò yìí náà ni gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àti oníṣẹ́ àdáni, ní àkókò yìí ni gbogbo wọn yóò máa padà wá sí ilé. Ẹ̀rèdí tí mo ṣe gbádùn àkókò yìí ni wípé ní àwọn ọjọ́ tí mo kò bá lọ ibi iṣẹ́, ní àkókò yìí tí ojú ọjọ́ bá ti rọ̀, tí oorun ti wọ̀, tí atẹ́gùn àlàáfíà wáa ń fẹ́, ó ní ibi tí mo máa ń jókòó sí ní iwájú ìta ilé mi, tí ó jẹ́ wípé ó máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti ṣàṣàrò. Ní àkókò yìí, kò ní sí oru, atẹ́gùn máa ń fẹ́ nínú ilé pàápàá tí a bá ṣí fèrèsé sílẹ̀, atẹ́gùn àlàáfíà máa ń fẹ́ wọlé. Àkókò yìí jẹ́ àkókò tó jẹ́ wípé ọ̀kùnkùn ò tíì kùn, a ò nílò boyá afẹ́ tán iná sí inú ilé. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe ọ̀sán láwà débi wípé nínú ilé mo máa mú oru. Ẹ ò ní lè jókòó sí inú ilé. Nítorí náà ni mo ṣe fẹ́ràn àkókò yìí jùlọ, àkókò ìyálẹta, àkókò ìrọ̀lẹ́ tí oorun ti wọ̀, tí atẹ́gùn tútù máa ń fẹ́, tí ènìyàn sì lè lo àkókò yìí láti jírórò tàbí láti ronú tàbí láti gbéyèwò bó ti lu ọjọ́ rẹ̀ àti ṣe ètò àwọn nǹkan mìíràn. Àsìkò yìí náà la mu-máa fi ń gbáradì fún iṣẹ́ tí won ṣe ní ọjọ́ kejì.